Kí ni ìmọ́ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ́ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ sáyẹ́ǹsì. Ìmọ̀ sáyẹ́ǹsì jẹ́ ìmọ̀ kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ wo pe o je ǹkan tí ó dára. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti kọ́ná. Ó dà wọ̀ nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà tí ọkọ̀ jẹ́ ǹkan tí ó dára ni.

Elérè jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo jẹ́ àwọn ìgbàgbọ́ kan tí mo ní ìgbàgbọ́ ránpẹ́ nínú rẹ̀, nitori pé àwọn ìgbàgbọ́ yìí jẹ́ ìgbàgbọ́ kan tí ó dára tí ó de tun ṣe pàtàkì. Eléyii de je ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí èniyàn tí ó de máa n múnu mí dun. Ṣọpẹ́ eléyii wa lára àwọn ǹkankan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí èèyàn ní ìgbà gbogbo sí inú ìgbà gbogbo.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tó dára, mo de wa fún àwọn òṣìṣẹ́ ní eleyii. Nígbà tí ayẹ re bá ṣí ṣílé boya nígbà tí wọ́n bá ṣíṣẹ́ ju wákàtí lọ. Ẹléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe àti láti ní nítorí pé nǹkan tí ó dára ni, nǹkan tí ó de tún ṣe pàtàkì ní ìgbà gbogbo ni náà ṣe.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ìtumọ̀ orúkọ mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn náà, torí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Èyí ni idí tí mo fi mọ ìtumọ̀ àwọn orúkọ yìí, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi tí mo de máa lò ní oríṣiríṣi ọ̀nà náà tí ó dẹ́ dara lọ́pọ̀lọpọ̀.

Eléyi dé jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà, nitori oje ń kò dára ní. Mo dè fẹ́ràn láti máa lọ sí etíkun ní ọ̀nà ti ó tọ̀ àti ní ọ̀nà ti ó yẹ. Nitori pé etíkun jẹ́ ibì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn dè máa ń lọ gidigidi. Eléèyi de jẹ́ ibìkan ti ó ṣe pàtàkì tí mo dè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà ní ọ̀nà ti ó tọ̀ àti ní ọ̀nà ti ó yẹ.

Ṣé o máa lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibi kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dè jẹ́ ibi kan tí ọ̀darà náà idi naa niyen tí. Mo ni mí fẹ́ eléyìí, torí pé pé ilé ìjọsìn jẹ́ ibi kan tí ọ̀dàrá, ó dè jẹ́ ibi kan tí mo nífẹ̀ẹ́ sí náà ní gbogbo ọ̀nà. Òò ehm mo dẹ̀ máa ṣẹ́ gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ náà.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí mo mọ̀ bí a ti ń ṣe náà. Ó de wa lára nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Nítorí pé lè jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì tí ó lè wù mí láti ṣe ní gbogbo ìgbà náà nítorí pé nǹkan tí ó dara lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe ni.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú àwọn oníbàárà jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ náà sì eleyi de jẹ́ ǹkan tí ó dára tí mo de fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí pé ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà ni tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni ìwà ìṣòro rẹ ṣe ri? Ìwà ìṣòro mi jẹ́ ǹkan tí ó dára, tí ó le ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. Idi niyen ti mo ripe mo máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eleyi jẹ́ ǹkan tí ó dára ti ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára nù.

Ṣé o maa n se ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de wá nínú àwon ǹkan tí mo ní fe si gẹ́gẹ́ ènìyàn, nítorí pé ǹkan tí ó dára ti ó de wumi láti máa ṣẹ gẹ́gẹ́ bí ènìyàn ni. Ó dejẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà kí ènìyàn kí ó máa ṣẹ ní gbogbo ìgbàkìigbà.

Bọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí inu mi dẹ̀ máa ń dùn sí lòrekore nígbà tí mo bá ṣe eléyìí náà. Bí a ti ń pẹja jẹ́ nǹkan tí ó dára, mo dẹ̀ mọ bí a ti ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yè. Eléyìí dà wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ìdí nìyẹn tí mo fi mọ̀ bí a ṣe n ṣe eléyìí. Bọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà ṣi.

Inú mi dùn, eleyii de jẹ nǹkan tí o dára náà. Nígbà tí mo bá n dúró de nǹkan, mo máa rí dájú pé mo fi ọkàn balẹ̀. Mi ò dẹ kí n ṣe ìdárí ìlà náà. O jẹ wípé nígbà tí mo bá dúró de nǹkan, fífi ọkàn balẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa n ṣe eleyii ní gbogbo ìgbà tí aye rẹ ba si silẹ fún mi naa si.

Akókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Akókò tí mo fẹ́ràn nínú ọjọ́ ni akókò tó jẹ́ wípé, à, mo ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe, ìyẹn ní ìgbà tí mo bá nílò láti lọ jeun ọ̀sán náà. Ìgbà yẹn jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi, tí mo dẹ̀ máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Ṣé o ń wọ aṣọ àkáyọrí ní ibiṣẹ́? Aṣọ àkáyọrí ní ibiṣẹ́ jẹ́ nǹkan tí óṣe pàtàkì, mo dé máa wọ eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo dẹ̀ wo eléyìí ní àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní ìgbà gbogbo náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní gbogbo ọ̀nà àti ó dára tí ọ̀ dé màá n mú inú mi dùn.

Báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Eleyi wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì simi gege bi ènìyàn. Òdè máa ń ṣe léyìí ní ọnà ti ọ̀tọ̀ àti ní ọnà tó ye náà nítorípé eleyi jẹ́ ǹkan tí ó dára. Ó dà wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Irú ẹbu wo ni ẹ fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó à, àwọn ẹ̀bùn tó ní nǹkan lórí tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹ̀bùn mi mo fẹ́ràn láti fún àwọn ènìyàn tí ó dọ̀ọ́ jẹ́ nǹkan tí ó dára gidi gidi.

Bẹ́ẹ̀ ni o ṣe máa ń dàkọ́ pẹ̀lú ẹbí rẹ, láti máa dàkọ́ pẹ̀lú ẹbí jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Eleyii de jẹ́ ǹkan tí ọ̀ dara ti mòdè máa ń ṣe ní òrékòórè náà nitoripe ǹkan tí ọ̀ dara ti o ye kí ènìyàn kí ó máa ṣe ni. Idí nìyẹn tí màá rí dáju pé mo ṣe eleyii ní ọ̀nà tọ̀tọ̀ àti ní ọ̀nà tí ó sì ye ná ṣi bẹ́ẹ̀

Ṣé mo máa ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nkan tió ṣe pàtàkì. Mo dè máa ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye náà. Nítorí pé ìdárayá wà lára àwọn nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó sì máa ṣe ní gbogbo ìgbà ti o de dára ni.

Kí ẹ ní káàdì ìṣe, káàdì ìṣe jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo ní náà, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ó jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní ìgbà gbogbo náà, ó dà wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi ní ibi iṣẹ́ àti ní àwọn gbogbo tí mo máa ń ṣe náà nígbà gbogbo.

Báwo ni fóònù rẹ̀ ṣe máa ń dúró? Bátírì fóònù mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, nítorí pé mo máa ń lò ó fún iṣẹ́ tí ó pọ̀, ó dẹ̀ máa ń dúró ní dáradára. Nítorí pé àwọn nǹkan tí mo máa ń lò ó ń jẹ́ àwọn nǹkan tí ó pọ̀ díẹ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí nìyẹn tí mo fi máa ń lòó fún àwọn iṣẹ́ tí ó pọ̀ àti fún àwọn nǹkan tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ náà síi.

Ìgbónájé jẹ́ irú ohun ni mo fẹ́ràn nínú yàrá rẹ. Ìgbónájé tí mo fẹ́ràn nínú yàrá mi ni ohun ìgbónájé tí a mọ̀ sí air condition. Air condition jẹ́ nǹkan tí ó dára, tí ó de ṣe pàtàkì náà. Mo dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀, mo de máa ń lò ó ní òrekore náà tí ó jẹ́ pé ó jẹ́ nǹkan tí àìní máa ń dùnsì nígbà tí mo bá lò àwọn eleui.

Ṣé o máa ń pa fáìlì? Pàápàá mọ́ láti pa fáìlì pamọ́ jẹ́ ǹkan tí ó dára, mo dè máa ṣe elèyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eleyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa rí pé mo máa ń ṣe elèyí látirí pé àmúṣọgbọ́n àwọn ǹkan tí mo nílò láti ṣe ní gidigidi, tí ó dè ṣe pàtàkì náà ṣi.

Ṣé o ti dúró lílò ìròyìn abẹ́ àṣá fún ọjọ́ kan rí? Láti dúró lílò ìròyìn abẹ́ àṣá jẹ́ nǹkan tó ṣe pàtàkì mọdé máa ń ṣe eleyií nìgbà mìí. Ẹléyìí jẹ́ nǹkan tí óò ṣe pàtàkì sí kin gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe nítorí pé nǹkan tí ó dára ni tí ó dè ye kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹre bá ṣí sílẹ̀ ni.

Ṣé o ti lẹ́ ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Látilẹ̀ yàn kúrò ní iṣẹ́ kì í ṣe ǹkan tí mo máa ń ṣe. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí mọ́ maa rí pé, mo máa fẹjọ́ wọ́n sùn àmọ mi ò kí n lẹ́ wọn kúrò ní iṣẹ́. Nítorí pé eléyìí kí ń ṣe ǹkan tó dára. Mo dẹ máa rí pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo ni ṣe ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà la láìsí àní àni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ oúnjẹ kan tí ó ṣe pàtàkì, ó de jẹ oúnjẹ kan tí ó dára náà. Eleyii dè wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ran gege bi èniyàn, nitori pe ti o wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi, tí inú mi de máa ń dùn sí ninú gbogbo ìgbà tí mo bá ṣàwọn èleyìí náà. Ó sì jẹ ǹkan tí ó dára.

Ojo melo ni won ma n, won ma n fun ajodun, eleyii je n kan ti o se pataki ti o de dara lopolopo, eleyii de je nkan ti o se pataki fun mi lati se awon ise, ti o de se pataki, nigba ti o ba sise, mo maa n lofun awon eleyii.

Tí o fẹ́ràn wà ní òru, láti wà ní òru jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Ìgbà kan tó jẹ́ pe mo fẹ́ràn láti wà ní òru ni ìgbà tí ó jẹ́ pé bọ́yá mo bá fẹ́ sùn, eleyii dẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà, tí ó de ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ìdí nìyí tí mo fẹ́ràn pé gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe ó tẹ̀síwájú ní gidigidi síyì.

Ọjọ́ wo ni nọ́ọ̀sì? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ kan tí ó jẹ kó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́bí ènìyàn tí mo dẹ̀ máa ń lò láti fi sinmi dáradára àti láti fi ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì sí mi náà. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dára tí inú mí dẹ̀ máa ń dùn láti máa ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe.

Ni, Nígbà tí n ba soro níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora kankan, nítorí pé eleyii wà lára àwọn nǹkan tí mi o kí ń ṣe. Nígbà tí ba de fe sọro níwájú ènìyàn, mo n jẹ́ ènìyàn tó ní ìgboyà, tí kò dẹ̀ ní ìbẹ̀rù kankan. Eléyii de jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣibe.

Ṣe o maa n lo ẹrọ idakẹjẹ? Ẹrọ idakẹjẹ jẹ ẹrọ kan to ṣe pàtàkì, o dà wa nínú àwọn ẹrọ tí mo fẹ́ràn náà latí máa lò gegẹ bi ènìyàn. Mo dè máa lo àwọn ẹrọ wọnyí nígbà tí àsìkò rẹ bá tọ́, nígbà tí ayẹyẹ bá ṣi ṣẹ́to fún mi láti ṣe ìdánró pé ǹnkan tí ó dára tó yẹ kí ènìyàn kí ó máa lò nígbà mì tí ó dàbí iṣe pàtàkì sí bẹ́yẹ̀n.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó de jẹ́ àwọn nǹkan tí ó dára na. Mo dẹ̀ ma n ri dàju pé mo ṣe eleyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní torí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe àti láti máa lò ní gbogbo ìgbà náà torí pé ó jẹ́ nǹkan tó dára.

Ṣé o máa ń ṣe isodotun ọkàn? Isodotun ọkàn wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Oo de je, ǹkan tó ṣe pàtàkì sí mi náà mo dẹ̀ máa ń ṣe. Elẹ́yì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Idi nìyẹn tí ó jẹ pe gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe, mo máa ń tẹ̀ síwájú ní dídàrádìdára. Ó dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ṣi.

À ìgbà mélòó ni ẹ máa ń ní ìpàdé? Ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ ǹkan tó dára, mo de máa ń ní ìpàdé ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ. Eleyi je ǹkan tí ó ṣe pàtàkì gidigidi, ó de wà nínú àwọn ǹkan tí mo máa ń ṣe tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí èniyan láti máa ṣe náà. Nítorí nigbati àwọn èèyàn bá ṣe eleyi o máa n jẹ́ kí ọkọ̀ wà ní ọ̀tún ní ọ̀nà tí ó tọ́ náà sí.

Tẹ́ pẹ̀ ẹ́lì jẹ́ ǹkan tí ó dẹ̀ dàra, ìdojúkọ tí mo ní rà o jẹ́ ǹkan tí ó dára láti dá kọdúró jẹ́ ǹkan tí mo máa lò gbọ́n ìmọ̀ tó yẹ tí mo ní ṣe, o dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ṣe iṣẹ́ dédé. Ẹ́lé dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà, nítorí pé ǹkan tí ó dára tọ dẹ̀ yíì kí ènìyàn ki ó máa ṣe ni.

Eleyi de jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà. Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó dára, mo rẹ̀ máa ń wọ̀ wọ́n ní gbogbo ìgbà. Nitori pe nígbà tó bá wù mí láti ṣe àwọn nǹkan kan ni mo máa n wọ eléyii. Eleyi de jẹ́ nǹkan tí ó dára, ó de wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe gidigidi ní gbogbo ìgbà náà ṣi.

Ódè jẹ́ ǹkan ti o dára, ti o dè ṣe pàtàkì náà. Mo de jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Ódè jẹ́ ǹkan tí ó dára, ódè ṣe pàtàkì. Ódè máa ń mú inú mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyii. Eléyii jẹ́ ǹkan tó dára tí o dè máa ń ṣe pàtàkì tí ó dè dára lọ́pọ̀lọpọ̀ náà. Ódè sì wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni o máa ṣe ní aṣalẹ̀? Aṣàlẹ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn láti máa sinmi. Ó dé jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn naa, nítorí pé ǹkan tí ó dára ni kí ènìyàn kí ó máa sinmi. Ó de jẹ́ ǹkan tí ó dára tí ó de ṣẹ́ pàtàkì tọ́ dà yín pé mo de máa ṣe ní gbogbo ìgbà náà. Mogba wí pé, eléré wà lára àwọn ǹkan tí ó máa mú inu mi dùn nígbà tí mo bá ṣe wọ́n.

Ṣé ó máa collector fún àwọn ènìyàn? Látí máa collector fún àwọn ènìyàn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí, mo dẹ̀ máa ṣe é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Eléyi dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gan. Nítorí pé eré ìdánì wà lára àwọn nǹkan tí ò ṣe pàtàkì fún àwọn ènìyàn. Wọn dè máa n ṣe eléyi ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ́ náà. Nitoripe eleyi je nkan ti o dara ni eléyi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ́ je ǹkan tí ó ṣe gbogbo kí ènìyàn kí ó máa ṣe. Wọn lè máa ṣe eléèdè sí ọ̀nà tí tọ́ àti jẹ́ àti ìyẹ́

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ fún isẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ fún isẹ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Ó de jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó de dára fún mi gẹ́gẹ́ bí ẹniyan. Eleyi de wà lára àwọn ǹkan tí mo fẹ́ ṣe látirí pé gbogbo àwọn ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà lọ síwájú, mo dà máa n ṣe eléyi lorekọ̀rẹ̀ kọ́rì náà nitori pe ó jẹ́ nǹkan tí ó de dára.

Ódè jẹ́ nǹkan tó ṣe pàtàkì naa àwọn ètò owó iṣẹ́ jẹ́ nǹkan tó dára. Mo dé máa ń ṣètò wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti darí pé àwọn alábàáṣepọ̀ wọn ní àní ánì kànkàn lórí nǹkan kan. Eléyi dè jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo dé máa ń ṣe nígbà mì nítorí pé nǹkan tó ṣe pàtàkì ni ìbíṣẹ́ ni tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ náà ṣi.

Eléyi dè jẹ́ ǹkan tó dára, tí ó dè ṣe pàtàkì láti ṣe náà. Mo de máa n kọ́ àwọ̀n nkankan lórí Íńtánẹ́ẹ̀tì, kí ń ṣe ǹkan tí ó burú kí ènìyàn ṣe. Mo de máa ṣe eléyìí ní ọ̀nà tí ó pọ̀. Elédè jẹ́ ǹkan tí ó dára. Elédè jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó de dára kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà sílesile.

Eléyìí de jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó de yè kí ènìyàn kí ó máa ṣe nígbà tí ayẹyẹ ọba wà. Mo de fẹ́ràn láti máa pín oúnjẹ mi náà, nitori pin pín oúnjẹ kì í ṣe ǹkan tí ó burú. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gẹ́gẹ́ gidi náà ṣe bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa n rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn jẹ́ ǹkan tí ti ó ṣe pàtàkì. Ó de jẹ́ àwọn kòrò tí mo máa n ránti náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Ó de wá lára àwọn ǹkan tí ó máa ń múnù mi dùn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí mo máa ń ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní gbogbo ìgbà.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Yí yàwòrán jẹ́ nǹkan tó dára. Ó de wá nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà, mo de máa ń ṣe eléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítori pé eleyi jẹ́ nǹkan tó dára. Idi nìyẹn tí mo fi mọ ri daju pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ lálai si àní àní nípa yí yàwòrán ní ọ̀ri rẹ̀ náà níbẹ̀ níbẹ̀

Ẹlẹ́yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó de jẹ́ ǹkan tí ó dára náà. Mode máa rí dáju pé mo máa ń ṣe ìtọ́jú àwọn ẹlẹ́yii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Etí mi dà dára lọ́pọ̀lọpọ̀, nítorí pé mo máa ń fi gbọ́ gbogbo àwọn nǹkan tí ènìyàn bá sọ. Idi níyen tí mo sọ pé etí mi dára ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Ẹlẹ́rìí dà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Eléyìdé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà. Àwọn eléyìdé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀dẹ́ máa ra epo fún ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀. Láti ra epo fún ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀dẹ́ máa ṣẹ eleyii nígbà tí ayẹre bá yọ sílẹ̀ ní ona tí ó tó àti ní ona tí ó yẹ. Eléyìdé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe é ní gbogbo ìgbà dáradára sí.

Eléjo jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe náà nígbà gbogbo. Mo dẹ̀ ní nọ́mbà orílẹ̀, nọ́mbà orílẹ̀ ni nọ́mbà kan tí mo máa ń pè ní gbogbo ìgbà láti dá rí gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Elérìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Idi niyen tí mo fi máa ń ṣe àwọn eléyi ní gbogbo ọ̀nà tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà.

Ago méèló ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ jẹ́ oúnjẹ kan tí mó máa n jẹ ní dédé ago méje, ago méje ni a jẹ timó máa ń jẹ oúnjẹ alẹ́. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà, tí ó dẹ̀ ma n yẹ pé àwọn oúnjẹ wọ̀nyí wá lẹ̀ ní àkoko. Ídì niyẹ̀ tí mo fi máa ń jẹun ní dédé ago méje, ẹ ni ìrọ̀lẹ́ kí n tó lọ sùn náà.

Ṣé o, ṣe o ṣe? Báwo ni a ṣe máa yanjú àwọn ìṣòro ero ayara bí àṣá? Àwọn ìṣòro ero ayàrá bí àṣá máa lo ọgbọ́n ìmòye sórí wọn. Mo de ma n arákùnrin, mo máa ṣe gbogbo àwọn nǹkan tí mo lè rò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nítorí pé eleyi jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó dẹ́ ye ki ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà tó dẹ́ dára.

Eléyìí dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé nǹkan ti ó dára ni tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà, tí ó dẹ̀ máa mú mí dùn nígbà tí mo bá ṣe àwọn eleyii ni síbẹ̀síbẹ̀. À mọ́ dẹ̀ tí rin ìrìnàjò rí, nítorí pé láti rin ìrìnàjò jẹ́ nǹkan tó dára, ó dẹ̀ máa jẹ́ nǹkan tó kí ìgbà tí mo bá fẹ́ lọ síbi iṣẹ́ mo máa ṣe ní ọ̀nà tí ó dẹ̀ dára náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa pàrọ̀ ọkàn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyi dẹ̀ jẹ́ nǹkan tó dára tí ó dẹ wù mí láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé nǹkan tí ó dára ni. Mo lè máa pàrọ̀ ọkàn mi láti ṣe ìdárayá àbí láti ṣe eré ìdáná. Eleyi ni mo máa ń ṣe láti paarọ ọ́kan ní gbogbo ìgbà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tó dára tí mo dè nífẹ̀ẹ́ sí. Gbogbo ìgbà ni mo dẹ̀ máa ń jẹ ìrẹsì nítorí pé òun ni oúnjẹ kan tó rí pé ó dá lọ́pọ̀lọpọ̀, tí ó dè yẹ kí ènìyàn máa jẹ. Idi nìyen tí mo fi máa ń jẹ àwọn eléyìí, ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí a máa ń fún ni okùn àti àgbárá náà, tí ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí ó tún ṣe pàtàkì láti máa jẹ.

Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí ó dè ṣe pàtàkì ní gbogbo ìgbà náà, toripe ọ́ jẹ́ nǹkan tí ó de dára síbẹ̀síbẹ̀. Eléyìí jẹ́ orin tí mo fẹ́ràn ni orin ọ̀rin emi. Ọ̀rin emi jẹ́ orin kan tí ó dára tí mo dẹ̀ nifẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, òun ni mo dẹ̀ ń fẹ́ràn láti máa gbọ́ ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn to je pe tí mo bá fẹ́ gbo orin, àwọn orin ẹ̀mí wọ̀nyí ni mo máa ń gbọ́.

Báwo ni o ṣe máa tọ́jú èékánná rẹ? Láti tọ́jú èékánná jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo jẹ máa n ṣẹ́ elẹ́yì ní oná ti o tọ́ àti ní oná tí òye náà. O de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Nítorí pé mo máa ń ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní oná tí ó tọ́ àti ní oná tí ó sì yẹ náà. Tó de jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé ò máa ń jẹ oúnjẹ? Tẹ́lẹ̀, àwọn oúnjẹ tẹ́lẹ̀ fún ìlera jẹ́ àwọn oúnjẹ kan tí ó dára, ti o de ṣe pàtàkì. Mo de máa ń jẹ àwọn eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ nígbà tí ayẹre bá ṣí sílẹ̀. Àwọn oúnjẹ wọ̀nyí jẹ́ oúnjẹ kan tí ó dára, tí ó de ye kí ènìyàn kí ó máa jẹ ìdi niyen. To ye pé, ní òrekọ̀rè nígbà tí ń bá ní àyè láti jẹ iru àwọn oúnjẹ, mo máa jẹ won nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó dára ní àgọ́ ara ènìyàn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhún? Ẹ̀rọ ìrànwọ́ òhún jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn láti máa lò nínú gbogbo ìgbà náà torí pé ó jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè ṣe pàtàkì. Idí níyen tí mo fi máa ń lo àwọn ẹ̀rọ ìrànwọ́ òhún nitorí pé nǹkan tí ó dára tí ó le yẹ kí èèyàn kí o máa lò nígbà tí wọ́n ba fẹ́ bá àwọn èèyàn tí ó pọ̀ sọ̀rọ̀ ní gidi gidi.

Kí ni, kí ni o má ṣe láti darásí ọrọ àwọn alábàáṣepọ̀? Láti darásí ọrọ àwọn alábàáṣepọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà tí ó dẹ̀ máa múnú mi dùn ní gbogbo ìgbà náà síbẹ̀.

Eléyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe. Mọ́ dẹ̀ máa ń rí dájú pé mọ ṣe gbogbo àwọn ǹkan tí mọ nílò láti ṣe. Mo dẹ̀ máa ń jí ní kùtùkùtù náà nípa pé lati jí ní kùtùkùtù jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí dè jẹ̀ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dẹ̀ dára ni.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dà wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà sébẹ̀síbẹ̀síbẹ̀ sí. Àwọn ẹlẹ́yìí dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì náà nítorí pé aparí ìjà nínú ẹbí. Àwọn àṣà wọ̀nyí ni ẹbí mi máa ń ṣe ní gbogbo ìgbà náà tòde jẹ́ nǹkan tí ọ̀dẹ àti adẹ máa ń lò nínú ẹbí láti fi parí aáwọ̀ láàárín àwọn ènìyàn.

Ṣé o ti ṣìná rí? Átì ṣìná rí jẹ́ ǹkan tí mo ti ṣèrí gẹ́gẹ́ bí ènìyàn nígbà kan tó jẹ́ wipé mò fẹ́ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi, mó dẹ̀ ṣìná, à, mó nílò láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo rí níbẹ̀. Èyí dẹ̀ jẹ́ ǹkan tí mo ti ṣèrí gẹ́gẹ́ bí ènìyàn tí mó dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà tí àyè re bá sisila nígbà tí mò bá sina láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé, ṣé o máa ń sún ní ọ̀sán? Láti máa sún ní ọ̀sán jẹ́ ǹkan ti ó dára, mo dẹ̀ máa ń ṣe èléyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ náà nítorí pé eléyi wà lára àwọn nkankan tí mo fẹ́ràn tí ó dẹ̀ máa ń mú inu mí dùn gidigidi. Eléyii tí ó dẹ́ dára tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà ni toripe o jẹ́ nǹkan tí ó dé dára láti máa ṣe ni.

Báwo ni o ṣe máa ń gbọ́ ọwọ́ àwọn ènìyàn? Láti máa gba owó àwọn ènìyàn jẹ́ kó má ṣe pẹ̀lú ìbọ̀wọ̀ àì le dá lóore àwọn ènìyàn tí wàá fẹ́ gba owó, bóyá àwọn ọ̀rẹ́ tàbí àwọn ènìyàn tí ń bá mọ̀. Ẹleyii wa jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà, nítorí pé nǹkan tí ó dára ni.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà nítorí pé ǹkan tí ó dára ni tí ó dé è jẹ́ kí ènìyàn kí ó má ṣe ǹkan tí ó dára náà. Mó dẹ máa ṣe yoga gidigidi nítorí pé nígbà tí ènìyàn bá ń ṣe yoga, ó máa ń jẹ́ kí ara ènìyàn wà ní líle àti kí gbogbo ǹkan máa lọ dédé fún ènìyàn náà o dẹ jẹ́ ǹkan tí ó tún dára sí.

Wakati mélòó ni o maa n wò ojú ìbòjú l'ojoojumo? Láti máa wò ojú ìbòjú jẹ́ ǹkan ti o dára, àmọ́ mi ò kí ń wò fún wakati ti ó pọ̀ ní ojoojumọ́ nítorí pé mo ní àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà, idi niyii ti ó jẹ́ pé nígbà tí mo bá wò ojú ìbòjú, mó máa n rí pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílo láti ṣe níwájú rẹ̀. Mi ò dẹ̀ lọ síbẹ̀ mọ́.

Ṣé o maà ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Láti bèèrè ọ̀nà lowo àwọn ènìyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ní tòri pe. Eléyìí jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Ó dẹ wà nínú àwọn ǹnkan tí mo fẹ́ràn gẹ́dọ̀gẹ́dọ̀. Eleyii de jẹ́ nǹkan to o tun dára kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹ re ba wà náà.

Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà, ó de jẹ́ nǹkan tí ó dára fún ara ènìyàn náà sì mo dè máa n gba àwọn àtẹ̀gùn won yi sára. Ǹjẹ́ wípé àtẹ̀gùn jẹ́ nǹkan tí ó dára àti ó yẹ kí nígbà tí ènìyàn bá ń gbaṣọ máa ṣọ̀yà lórí. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣẹ́pẹ́ gidi gidi tí ó dàra fún ènìyàn ní ìgbà gbogbo náà sì.

Báwo ni o ṣe máa ra, báwo ni o ṣe máa pàrọ̀ ọkàn rẹ láti má pa ọkàn mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ má ṣe eleyi ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ò sì yẹ náà. Nitoripé eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti má ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ má ṣe ìdárayá láti fi pàrọ̀ ọkàn náà síbẹ̀

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Látí máa jẹun nínú ọkọ̀ ní jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń ṣẹ́lẹ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yen naa. Nítorí pé èleyii jẹ́ ǹkan tó dára, ti o de wù mí láti máa ṣẹ ní gbogbo ìgbà. Ìdí nìyẹn tí mo sì máa ń ṣẹ́ elẹyi ní ọ̀nà tí ó pọ̀ díẹ̀. Ó de jẹ́ ǹkan tó dára ti ó yẹ kí ènìyàn kí ó máa ṣe. Mo de máa ń jẹun nínú ọkọ̀ mi náà.

Bẹ́ẹ̀ni, eléyìí jẹ́ nǹkan tí wọ́n ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ni tó re pẹ́ wípé mo máa ń mọ bí a ti ṣe eléyìí dáradára sí i. Mọ dé mo ìrẹsì ní oúnjẹ kan tó yẹ pé mo mọ bí a ti ń sè é dáadáa. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ, ó dé jẹ́ oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ sí, ìdí nìyẹn tó jẹ́ pé mo kọ́ bí a ti ń se oúnjẹ yìí dáradára, tó dé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣe.

Ṣé o fẹ́ràn rin òkè? Láti máa rin òkè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ jẹ́ nǹkan tí ó dára náà. Ídí nìyí tí mo fi máa ń ṣe eléyìí ni ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náa. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà tí aye rẹ bá ṣi silẹ fún mi láti ṣe àwọn ẹlẹ́yìí.

Ṣe mo fẹ́ràn kíkọ́rùn? Kíkọ́rùn jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀, ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn sí, ìdí ni yẹn tí mo fẹ́ràn kíkọ́rùn ni ó lè jẹ́ nǹkan tí ẹni mọ̀ọ́ máa ń lò sí ní ọ̀rọ̀ ìkọ̀rè náà, ìdí ni yẹn tí ẹni mọ̀ọ́ máa ń ṣe gbogbo àwọn eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nítorí pé nǹkan tí ó dára ti ó dẹ̀ yẹ́ kí ènìyàn kí o ma ṣe ni gbogbo ìgbà tí aye rẹ̀ bàsí sílẹ̀ ni.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó dẹ̀ dára ní ago ara ènìyàn náà. Mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ àti ní ọ̀nà tí ó yẹ. Mo lè máa jí ní òwúrọ̀, nítorí pé ìgbà tí mo bá jí ní dede ago márùn-ún, máa gbàdúrà, máa ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ilé. Ìgbà tí mo bá pari àwọn eleyìí ni mo máa lọ sí ibi iṣẹ́ éléyì máa sè láti jí ní òwúrọ̀ kankan.

Gẹ́gẹ́ kọ́, ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Ní ìgbà èwe, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni bí a ti ń p'ẹjá, bí a ti ń p'ẹja jẹ́ ǹkan tí ó mú inú mi dùn gidigidi, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo kọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, eléyì dẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Eléyì dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ̀ mọ̀ bí a ṣe ń ṣe, irú àwọn eléyì.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ó de jẹ́ ǹkan tó ye fún mo maa rí daju pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílo láti ṣe nínú aye wọn náà, àwon bí iná mọ̀nàmọ́ná àti àwọn òwò iṣẹ́ àti èrò iṣẹ́ náà. Ó wà lára àwọn nǹkan tó dá bí ìdojúkọ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni àwọn owó iṣẹ́. Ọ̀pọ̀ àwọn owó iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ìná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Eleyi lé jẹ́ nǹkan tí mo máa ń lò gidigidi nítorí pé àwọn eleyi ni nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ bá rí i dájú pé mo máa ṣe ní gbogbo ìgbà náà.

Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dá lọ́pọ̀lọpọ̀ náà tí inú mí dẹ̀ máa ń dùn sí ní gbogbo ìgbà náà. Àwọn ímeèlì àìwúlò wọ̀nyí, mo dẹ̀ máa ń, mo máa ń ṣiṣẹ́ tí ó dáa ní orí wọn. Nítorí pé maili àìwúlò jẹ́ nǹkan tí ọ má wù lò nígbà mí. Nígbà tí mo bá dẹ̀ gbà wọ́n ni mọ gbé wọn kurk ní orí fóònù mi ní kíákíá lálàísí àní àní ní orí rẹ̀ náà síbẹ̀.

Báwo ni o ṣe máa ń gba ẹyin? Látí máa gba ẹyin jẹ́ ǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì, ó dè máa ṣe é kí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ye. Nígbà tí mo bá ṣe iṣẹ́ ìgbésókè ní ibi iṣẹ́ mi, nígbà tí mo bá ṣe iṣẹ́ ọ̀tún, ìgbà wọ̀nyí ni mo máa gba ẹyin. Ó de jẹ́ ǹkan tí ó dára, tí ó de ṣe pàtàkì, tí ó de ye kí èniyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà, tí ó dè jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o máa ka ìwé? Látí máa ka ìwé jẹ́ ǹkan tí ó dára, ó sì jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eré yìí. Nitori ènìyàn máa ka ìwé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Eleyìí lè jẹ́ ǹkan tí ó dára nígbà mí tí ayẹyẹ rẹ bá ṣiṣẹ́ rẹ̀, a ó lè wà lára àwọn nǹkan tó jẹ́ pé mo máa gbà nígbà mí láti ri pé owó àwọn kan tẹ̀síwájú.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́? Máa ń gba ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ó dẹ̀ máa ń gba àkókò díẹ̀ ní ọwọ́ mi torí ó jẹ́ ǹkan tí ó dára. Eleyii dẹ́ je ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà lọ́pọ̀lọpọ̀. À nígbà tí n bá fẹ́ lọ sí ọjà ìdíbà mí, mo máa n ṣe gbogbo àwọn eleyìí nítorí pé ó jẹ́ ǹnkan tí ó dára.

Àkókò, ṣe o mọ bi a ti ń ṣe ìràwọ̀ àkọ́kọ́? Ìràwọ̀ àkọ́kọ́ jẹ́ ìràwọ̀ kan tí ó dára, mo dà máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà ní torí pé ó jẹ́ nǹkan tí ó dára tó yẹ kí ènìyàn máa ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ní torí pé nǹkan tí ó dára ni tí ó lè máa ṣe ènìyàn ní àkókò tí o dára.

Kí ni àwọn ohun tí o máa fẹ́ràn lọ́rẹ pítsà? Àwọn nǹkan tí mo máa fẹ́ràn lọ́rẹ pítsà ni crispies bacon. Àwọn crispies bacon yìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè ṣe pàtàkì fún àwọn ènìyàn náà. Ìdí nìyen to jẹ́ pé àwọn eléyii ni mo fẹ́ràn nígbà gbogbo. Eléyii jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn eléyii ni mo dè fẹ́ràn ní gbogbo ìgbà náà tó ri pe o jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa wọ ìborùn? Ìborùn jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa n wọ̀ eleyii nígbà tí aaye re bá ṣí ṣílẹ̀. Eleyii jẹ́ ǹkan tí ó dára tí ó de yè kí ènìyàn kí ó máa ṣe. Eleyii de tun dàbií ìdárayá fún mi náà. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi.

Irú kọ̀mpútà wò ní ọ ní? Kọ̀mpútà tí mo ní gege bí ènìyàn ní kọ̀mpútà. Kọ̀mpútà tí mo ní ní kọ̀mpútà tí ilé iṣẹ́ Samsung ti won ṣẹ̀ṣẹ̀ se jáde. Éleyi dè jẹ́ kọ̀mpútà kan tí ó dá lọ́pọ̀lọpọ̀, tí ó gbówo lórí, ti o de dára tí àwọn ènìyàn dẹ máa ń lò ní òrèkòrè náà. Èléyìí ni mo ṣẹ̀ṣẹ̀ rà tí mo dẹ máa ń lò fún àwọn iṣẹ́ ọ̀tún tí mo ń ṣe.

Eleyií ni mo máa ń ṣe ní gbogbo ìgbà, nitori pé ó jẹ́ nǹkan tí ó lẹ́tọ̀ọ́ tí ó de lágbára náà síbẹ̀. Àwọn ìrọ̀rí tí mo de máa lò ní gbogbo ìgbà nígbà tí mo bá fẹ́ sùn ni ìrọ̀rí méjì. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de dára ti o dẹ ye kí ènìyàn kí ó máa lò náà. Nitori pé mo ní àwọn iṣẹ́ tí ó pò àti àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n tún ṣe pàtàkì sí mi, idi niyii tí mo ṣe àwọn eleyìí ní gbogbo ìgbà síbẹ̀.

Nígbà wo ni o ka ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn kan tí wọ́n ṣe pàtàkì sí mi. Mo de sí pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo lọ sí ilé ìjọsìn. Éléyì jẹ́ ǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Éléyì tú wa lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó de máa múnú mi dun gidigidi.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ ọjọ́ iwájú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà. Ẹléyii wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó de jẹ́ ǹkan tí ò dára náà. Mo máa ń fẹ́ nínú fún ìṣe ọjọ́ pé àwọn iṣẹ́ ọjọ́ iwájú ó lọ síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó si ṣe rárá.

Eléyìí jẹ́ ǹkan tí ó dáa kí ènìyàn máa ṣe àmọ́ mí ò kí ń lọ wá káàkì tí ó pọ̀ ní orí rẹ̀. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe ọgbà wọn léèé ní ọ̀nà tió tọ́. Mo dẹ̀ máa ṣiṣẹ́ láti ilé gidi-gidi, gbogbo kí ènìyàn máa ṣiṣẹ́ láti ilé kì ń ṣe ǹkan tí ó burú. Ó dé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Idi nìyàn tí mo ti máa ṣe àwọn eléyìí. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe.

Ṣé o máa ń nu ara rẹ? Látí mó nú ara mí jẹ́ nkán tí ó ṣe pàtàkì. Móde máa ń ṣe eléyi ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ, Ni torípé nkán tí ó dára tí ó dé sè pàtàkì gidi gan ki eyán máa ṣe ni. Eléyi wà nínu awọn nkán tí mó fẹràn gẹgẹ bí ènìyàn. Móde máa n ṣe awọn eléyí ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó sì yẹ ni gidigidi náà ṣi.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó dára, mo dẹ máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà, nítorí irú àwọn iṣẹ́ tí mò ń ṣe ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní dídára dídára sí náà.

Omi tí mo mu lọjọ́júmọ̀ dẹ̀ jẹ́ omi kan tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ náà, nítori pe mo máa ń ṣe àwọn iṣẹ́ tí ó pò, mo dẹ̀ máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára, tí ó lè jẹ́ kí ènìyàn kí ó máa ṣe, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà, nígbà tí ó jẹ́ ǹkan tí ó dára.

Ṣé wifì re yára tó? Wìfì mi jẹ́ ǹkan tó yára tí mo dẹ̀ máa n lò ní oríṣiríṣi ọ̀nà náà nígbà tó bá wù mí láti ṣiṣẹ́ àwọn ọ̀tún tí mo máa ń ṣe. Eléyìí dè jẹ́ ǹkan tó dára. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ṣe ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ fún láti ṣe àwọn eléyìí ni torí pé ǹkan tí ó dára ni. Mo dẹ̀

Ewé ìbọsẹ̀ wo lo màá ń lò. Ìbọsẹ̀ tí mo máa ń lọ̀ ni ìbọsẹ̀ aláwọ. Ìbọsẹ̀ tí mo fẹ́ràn ni ìbọsẹ̀ aláwọ. Àwọn ìbọsẹ̀ jẹ́ ìbọsẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn dẹ̀ máa ń lò ní ìgbà tí ó dẹ́ dara náà. Eléyi dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ́ yẹ kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà tí ayẹ rẹ bá wá sílẹ̀, tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára ní àwọn.

Mo dẹ̀ jẹ́ ènìyàn tó máa ń wọ ago ọwọ́, torí pé ago ọwọ́ jẹ́ nǹkan tó dára tí mo máa ń lò láti mú àkókò àti láti ṣe àwọn nǹkan kan tí ó tún wu mí láti ṣe ní gbogbo ìgbà náà. Eléyii dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó ṣe pàtàkì tí ó wù mí, ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà láti máa ṣe náà ṣe. Awọ́n.

Ó dára. Mo fẹ́ràn láti ra oúnjẹ ní pópó náà. Láti ra oúnjẹ ní pópó náà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti ṣe, nítorí pé mi ò mọ ibi tí wọ́n ti ṣe rú àwọn oúnjẹ wọ̀nyí. Ìdí níyi ti mo fi ra oúnjẹ ní pópó náà. Eléyìí dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó de wunmi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Nígbà tí aaye re ba si sile, ìdí níyẹ̀n ti mo fi maa n ṣe àwọn eleyun tori pe o jẹ́ nǹkan tí ó de dára ni.

Irú bàtà wo ni o fẹ́ràn wọ̀? Bàtà tí mo fẹ́ràn wọ̀ gẹ́gẹ́ bí èeyan ni bàtà tí ìdí ẹ bá pelebẹ. Àwọn bàtà ye jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè máa ń wu mi ní gbogbo ìgbà. Nitori pe o jẹ́ nǹkan tí ó dára. Ẹlẹ́yìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn nitori ó wà nínú àwọn nnkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ìdí nìyẹn tó jẹ pe mo máa n ṣe àwọn ẹlẹ́yìí ní gbogbo ìgbà.

Ẹ̀re ìdárayá mi jẹ́ ǹkan tí ó dára, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní èyí tí mo dẹ̀ fẹ́ràn jù ní àwọn ìgbà orí ìtàgé. Àwọn ẹlẹ́yi, àwọn ẹgbẹ́ eré ìdárayá kan tí wọ́n ṣe pàtàkì wọ́n dẹ̀ dára. Ẹlẹ́yi de wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà, ó jẹ́ ǹkan tí ó bójú mu tó jẹ́ pé ó de ṣe pàtàkì kí ènìyàn kí ó ṣe é ní gbogbo ìgbà.

Kí ni ètò rẹ fún ìpara ọ̀sẹ̀? Ètò mi fún ìpara ọ̀sẹ̀ ni láti hun sinmi, láti lọ àkókò pẹ̀lú àwọn ẹbí mi, àti láti ṣe àwọn nkankan pẹ̀lú àwọn ọ̀rẹ́ náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de maa n mu inú mi dun ní gbogbo ìgbà náà. Nnkankan tó wà nínú àwọn ǹkan tó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n nífẹ̀ẹ́ sinmi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe bẹ́ẹ̀

Ṣé o ti bẹ̀rẹ̀ ìràwọ̀ láti ọ̀dọ́ olùsètò ero ri? Eleyi je nǹkan tó dára, ó de jẹ́ ǹkan tí mo máa ṣe ní igbagbo náà. Mo de ti bẹ̀erẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ọ̀dọ́ olùsètò kan lọ láti bẹ̀erẹ̀ ìràwọ̀ keẹ́ṣẹ́ nkan tí ó burú, ìdí nìyen ti mo fi máa ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò fi yẹ ní gbogbo ìgbà náà.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà kan tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ gírámà tí olùkọ́ mi dè na mi léèwé. Ní ìgbà kẹ́yìn tí mo sunkún, ó ti jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó jẹ́ wípé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọjọ́ yẹn. Ìgbà tí wón dè na mi mo sunkún, mo dẹ̀ lọ sílé ó de jẹ́ ìgbà kẹ́yìn tí mo sunkún láti ìgbà kan sẹ́yìn báyìí.

Ṣé o máa ń ráńtí àlá rẹ? Àlá jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de maa ń ráńtí àwọn àlá yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nípa bí eleyi je ǹkan tó dára. Ìdí nìyẹn tí mo fi máa ń ráńtí àwọn àlá yìí. Láti máa rántí àwọn àlá, ó jẹ́ ǹkan ti odára tí ó de wun mi láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nì yii, tí mo máa ń rí dári daju mọ́ ṣe gbogbo àwọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣe iṣẹ́? Bá àwọn ẹlẹgbẹ́ ṣe je jẹ́ nǹkan tó dára tọ́dọ́ ṣe pàtàkì. Mo dè máa ṣe elèyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nà án ní tóripé elé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Elè jẹ́ ǹkan tí ó dára náà. Mo lè máa bá wọn ṣe iṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé lé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn tí ó dára tó ṣe pàtàkì.

Ẹlẹ́rìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa ṣe, kí ènìyàn máa ṣe àwọn eléyìí náà. Mo dẹ̀ máa n rí dájú pé mo máa ń fọwọ́ lójoojúmọ́, nítorí pé ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ máa pọ̀ díẹ̀. Ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ ṣe pàtàkì fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn, ìdí nìyẹn tí mo fi màá n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà, íjọ pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dara ti o dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ni tí kó wà nínú àwọn nǹkan tí o maa mu nu mi dùn ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí náà. Wọ́n dẹ̀ máa ń gbé àpò ẹyin lọ́pọ̀lọpọ̀. Òótọ́ pé ẹyin jẹ́ nǹkan tí ó dára ní àgọ́ ènìyàn tọrí èké ènìyàn máa jẹ náà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára, tí ó sì ṣe pàtàkì ní gbogbo ọ̀nà náà ṣe.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà ṣe nǹkan tí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dè máa ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé nǹkan tí ó dára tó lè yẹ kí ìnàkí ó máa ṣeré gbogbo ìgbà tí àye rè bá ṣí sílẹ̀. Òun nìdí ni ẹ́ tí mo fi máa ń ṣe ìhùwà àwọn ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà síbẹ̀síbẹ̀sí.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa n lò gẹ́gẹ́ bí ènìyàn náà. Nítori pe ó jẹ́ nǹkan tí ó dára, idi nìyí tí mo fì máa ń lo àwọn ẹlẹ́yìí. Ó de wa nínú àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ní gbogbo ọ̀nà náà. Ó de jẹ́ nǹkan tí ó tún dára láti máa lò. Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi tí mo dẹ̀ nífẹ̀ẹ́ si gẹ́gẹ́ bí ènìyàn.

Eleeyi jé n nǹkan tí ó ṣe pàtàkì gidi, tí ó máa ń mú ènìyàn dùn nígbà tí ènìyàn bá ṣe irú àwọn nǹkan báyìí. Nígbà gbogbo wọ́n yóò jẹ́ ènìyàn kan tí ó máa ń jẹ ẹran. Nítorí pé kí ènìyàn kí ó máa jẹ ẹran jẹ́ nǹkan tí ó dára. Mo dè máa ń ṣe ilé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ná. Nítorí pé eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìdí nìyen ti mo ń fi máa ń ṣe àwọn ilé yìí.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ féèrè ṣe nínú ọkọ̀ òfurufú? Ẹléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa n ṣe èléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. A tún máa jókòó sílẹ̀ nínú fèrèsé ọkọ̀ lára ọkọ̀ kan tí o máa múnú mi dùn tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà síbẹ̀.

Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí ó dára, tí ó dè ṣe pàtàkì, ti o de yẹ kí èèyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Eleyii dè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹ̀fọ́ tí mo dè fẹ́ràn láti máa jẹ ọ̀ún ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó jẹ́ kí mo fẹ́ràn gidi gidi tí ó de ṣe pàtàkì fún mi náà. Eleyii wà lára àwọn nǹkan tí inú mi máa ń dùn sí ní ìgbà gbogbo.

Ẹ lé jẹ́ ǹkan tí ó dára tí ó dẹrùn mi láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ó lé jẹ́ ǹkan tí ó dára tí mo máa ń ṣe nígbà tí ẹ̀yà re bá ṣí sílẹ̀ ní ìgbà gbogbo náà síbẹ̀. A mọ de lọ sílé oúnjẹ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo de láti ìbi iṣẹ́ tí kò dè si oúnjẹ nílé. Ìgbà yi ni mo lọ sílé oúnjẹ. Ó dé jẹ́ ǹkan tí mo ṣe pẹ̀lú ọkan àti àlàáfíà náà.

Àwọn won àpuù wo ni o máa lò ju? Àwọn àpuù tí mo máa lò ju ni àwọn àpuù tí yóò jẹ́, ojú òpó ayélujára tí ó gán má ṣe gbogbo àwọn nǹkan tí mo ní lo tí ṣe, ní ọ̀nà tiotọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyè naa, ó sì wà nínú àwọn nǹkan tó ti ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de jẹ́ ǹkan tí ó dára ti ó de tu ṣe pàtàkì, kí ènìyàn máa ṣe nínú gbogbo ìgbà náà ṣi.

Ṣé owó tí ò ń gba dára tó? Owó tí mo ń gbà jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó de wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà nítorí pé ó jẹ́ nǹkan tó dára. Ó de máa ń run to mi láti ṣe gbogbo aẹwọn, iṣẹ́ tí mo ní ìrò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Eléyìí de jẹ́ nǹkan tí ó dára, ó de tun jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì gidi gígí.

Ṣé o fẹ́ràn wíwà àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ ǹkan ti ó dára, ó dẹ wa nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Mo dẹ máa n ṣe eléyìí ni ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ dáradára. Eléyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Mo dẹ máa n ṣe eléw ní ìgbà tí ayẹ rẹ bá ṣí sílẹ̀ fún mi náà.

Ìgbà mélòó ni ó máa wọ jú ọ̀rùn rẹ lojojumọ́ láti máa wọ jú ọ̀rùn jẹ́ ǹkan tó dára, wọ́n ò lè máa ṣe ìlú yìí ní ọ̀nà náà nígbà tí ayẹyẹ bá ṣíṣe. Nítorí pé láti máa wọ jú ọ̀rùn máa wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé òun máa ṣe àwọn ìdílé nígbà tí àkókò bá wà, wọ́n ò lè máa wò bí wákàtí mẹ́ta sí mẹ́rin.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo ń lò jẹ́ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń lo àwọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà, torí pé àwọn nǹkan tí ó da tí ó dẹ̀ máa ń múnu mi dun ní oore kòre ni. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí ni mo máa ń rí ní orí Íńtánẹ́ẹ̀tì tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà, nitorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó lè je kí ènìyàn kí ó máa lò ó síbẹ̀

Nígbà wo ni o kẹ́yin rìn irin àjò fún iṣẹ́? Látì ìrìn àjò fún iṣẹ́ jẹ́ nǹkan tó dára, ó dà wá nínú àwọn nǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà, torípé eléyi jẹ́ nǹkan tí ó dára, o dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe ní gbogbo ìgbà náà tí aye rẹ̀ bá ṣiṣẹ́ lẹ̀. Eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe gidigidi ní gbogbo ìgbà náà ṣé.

Nígbà wo ni o kẹ́yin lọ rí dókítà? Dókítà jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn. Ìgbà kẹ́yin tí mo dé lọ rí dókítà ni ìgbà tí mo ní àìsàn rànpẹ́ kan ní ọ̀sẹ̀ tí ó kọjá. Eléyii dè jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo ti ṣerí ngbogbo igba. Mo dé máa ń ṣe eléyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹni dáradára náà ṣi.

Báwo ni o ṣe máa dáhùn fóònù ní ibi iṣẹ́? Láti dáhùn fóònù ní ibi iṣẹ́ jẹ́ nǹkan ti ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan ti o ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára naa sẹ̀ bẹ́ẹ̀ sí. Eléyìí jẹ́ nǹkan ti ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Tí aye rẹ o bá si, síbẹ̀ mo máa ń ṣe eléyìí, yóò dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ si.

Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gidi láti ṣe, ṣe ọmọ láti máa dé ní àkókò jẹ́ nǹkan tí ó dára ṣe pé láti fi àkókò ènìyàn ṣòfò kì í ṣe nǹkan tí ó bójú mu. Ní ìdí náà tí ó fẹ́ pé bí mo bá ní ibi kan mo bá fẹ́ lọ, mo fẹ́ràn láti máa dé ní àkókò nítorí pé dídé ní àkókò jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà sépè sépè.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ tí ì gun rí. Ó de wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn to ri pé ǹkan tí ó dára ni. Ó dẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà. Eléwà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn. Ó dà wà nínú àwọn ǹkan tí mo ti ṣe rí, nítorí pé nígbà tí mo wà ní kékeré jẹ́ ìgbà tí mo ti bẹ̀rẹ̀ láti máa ṣe àwọn ǹkan báyìí náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn òníbárà? Láti bá àwọn òníbárà sọ̀rọ̀ jẹ́ ǹkan tó dára. Mo máa ń gbọ́ èrò oníbárà ní orísìírísìí ọ̀nà bíi nínú fóònù, ní orí ímélì tàbí orí fọ́tò. Mo máa ń gbọ́ ìgbóhùn ọmọdé máa ń ṣe eléyìí. Eleyii dè jẹ́ ǹkan tó dára tí ó dè ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà gẹ́gẹ́ gára.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibi kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa lọ. Ó dẹ̀ jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì fún ọ̀nà tí ó dẹ̀ dára láti máa lọ gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà. Eléyii wà nínú àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó jẹ́ wípé mo dẹ̀ máa ń wò ó ní ìgbà tí ayoyọ̀ bá tọ́ sílẹ̀ láti ṣe irú àwọn ǹkan báyìí náà síbẹ̀.

Ìgbà wo ni o fẹ́ rìn lọ sí ọjà? Ọjà jẹ́ ibi kan tó ṣe pàtàkì ìgbà kẹ́yìn tí mo dẹ̀ lọ sí ọjà. Wọ́n ní ìgbà tí, wọ́n ní ìgbà tí a mọ fẹ́ lọ ra àwọn nǹkan ohun èlò fún iṣẹ́ ní ọjà. Eléyìí lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ mọ́ná mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí náà síbẹ̀síbẹ̀ ṣe.

Eléyi wà nínú àwọn nǹkan tó ṣe pàtàkì fún mi gege ènìyàn ní gbogbo ìgbà láti máa ṣe. Mo dé máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Láti ri daju wípé mo fi àyè sílẹ̀ láti ṣe gbogbo àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi nípa iṣẹ́ mi láti fi àyè sílẹ̀ fún ìgbésí ayé náà. Eléyi de wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí mo de máa ń ṣe ní gbogbo ìgbà náà tí ó dè n dára fúnmi gégé bí ènìyàn.

Eléyìí jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń lò láti fi ṣe àwọn nǹkan bí iṣẹ́ tí inú mi dẹ̀ máa ń dùn ní gbogbo ìgbà náà ṣe. Ọkọ̀ orí-ilẹ̀ jẹ́ ọ̀kọ̀ọ̀kan tí wọ́n fún mi láti ibi ṣẹ́ tí mo dẹ̀ máa ń lò láti fi ṣe gbogbo àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀ fún mi láti ṣe àwọn nǹkan bí eléyìí náà ṣe han.

Ibo ni ó fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù gege bí ènìyàn, òun ni ibi eré ìdárayá. Ibi eré ìdárayá jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti máa lọ gẹ́gẹ́ bí ènìyàn. Nítori pe ó jẹ́ ibi kan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn ní gbogbo ìgbà náà. Idi niyii to je pé ibí bàyii ni mo fẹ́ràn láti máa lọ nígbà tí àyè re bá ṣilẹ́.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bi ènìyàn, ó dẹ jẹ́ oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ si. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé mo fẹ́ràn eléyìí. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn, ó dẹ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Awọ.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtà gbangbà? Iṣẹ́ ita gbangbà kì í ṣe nǹkan tí ó burú, mo dà máa ń ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà, nítorí pé láti máa ṣe ìtà gbangbà, ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yìí, o de wà nínú àwọn nǹkan tí ó máa ń fẹ́ mu inu mì dun nígbà tí mo bá ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà ṣi.

Ilé ìjẹ́ ìkàn tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dẹmọ àwọn aládùúgbò mi dáadáa nípa àwọn ènìyàn je àwọn ènìyàn tó je pé a máa ń ṣiṣẹ́ papọ̀ nígbà mìí a de máa ṣe gbogbo àwọn iṣẹ́ ọ̀tún láti ripé àdúgbò wa wà ní ìtọ́jú kóde lọ síwájú ní ọ̀nà tó tọ́ ati ni ọ̀nà tí ó sì yẹni dáradára náà. Idi ni yen tí mo fi ma ripe mo ṣe gbogbo elé yìí ni dídáràdídára sí.

Báwo ni ètò ìdárayá ẹ ṣe ri? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tó dára náà. Eleyi wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn nípa ẹbí ènìyàn nítorí pé nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà ni, mo lè máa ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣẹ̀ ye náà nítorí pé ó lè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tó dára. Ó dà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mọ de máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí o yẹ́ náà. Nítorípé ò wà nínú àwọn nkan kàn tí mọ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà. Ó dé jẹ́ nǹkan tí ó dára ìdí ní yìí ti mári dájú pé mọ ṣe gbogbo àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó ṣì yẹ́ ní dáradára náà ní gbogbo ìgbà.

Ṣé o ti lu etí rí? Láti lu etí jẹ́ nǹkan tí mi ò tíì ṣe rí, nítorí pé kì í ṣe ǹkan tó bójú mu ní ilẹ̀ Yorùbá. Ìdí nìyìí tí ó jẹ́ pé pé mi ò fẹ́ràn láti máa lu etí, nítoríi kí í ṣe nǹkan tí ó dára. Elédyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa tọ̀nà ní gbogbo ìgbà náà nítorí pé nǹkan tí ó yẹ kí ènìyàn máa fi ojú síi ni lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ní sílé. Aṣọ yìí wà nínú àwọn aṣọ kan to jẹ pé ó ṣe pàtàkì sí mi tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà láti pa òtútù. Èleyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún dára náà tí inú mi dẹ̀ máa ń dùnsí ní gbogbo ìgbà.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bí a ti ń jẹ oúnjẹ wá nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn? Ó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà, osi lè jẹ́ nǹkan tí ó dára, ó lè jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, ó lè má ṣe gba nǹkan tí mo nílo látí ṣe ní ọ̀nà tó tọ̀ ọ́ àti ní ọ̀nà tó yẹ, ó dè jẹ́ nǹkan tí ó dára.

Kí ni o máa mú o rérìn? Àwọn nǹkan tó máa mú mí rérìn jẹ́ nǹkan tó pọ̀ díẹ̀. Alákòókò, ó mọ fẹ́ràn àwọn àlọ́ àpànilẹ̀rìn. Àwọn àlọ́ àpànilẹ̀rìn jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi ná. Ẹ̀léyìí dà wà nínú àwọn nǹkan tó máa mú mi rérìn gidigidi. Ẹ̀léyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, ọ̀dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ní gidigidi náà.

Eleyi de jẹ́ nǹkan tí ó dára láti máa sè ní gbogbo ìgbà náà, ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí ọ máa mú inumí dùn. Nígbà tí mo bá sè ẹ́, mo de máa ń bẹ̀rẹ̀ àwọn adùn à vanilla nínú ice cream. Àwọn adùn ìwọ̀n ìjẹ àdùn kan tí ó dára tí mo de fẹ́ràn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ra ice cream. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà náà.

Ẹ̀léyi jẹ́ ǹkan tó dára tí mọ dé máa ń ṣe ní gbogbo ìgbà, nitoripe ǹkan tió ò ṣe pàtàkì níyen gélè. Láti dáàbò bo ààyè ikọ̀kọ̀ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo de maan rí pé mo de máa ń ripe mo maan ti ààyè ikọ̀kọ̀ mi pa, to je pé mo máa ń lo password àti àwọn oríṣiríṣi ǹkan láti ri dájú pé kò sí àwọn ààyè fún àwọn ènìyàn ní oríṣiríṣi ṣẹ́.

Elé dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, mo máa rí dájú pé mo ṣe é ní dáradára àti láti ṣe àwọn nǹkan tí kò dẹ̀ yẹ̀ náà. Nígbà tí ẹ̀yìn bá dẹ fọ́ mi, mo máa rí dájú pé mo lo àwọn òògùn tí ó dára tí ó dẹ̀ tó pọ̀ ní oríṣiríṣi si láti rí dájú pé àwọn ẹ̀yìn fífọ̀ yìí wá sílẹ̀ nínú àkókò tí ó yẹ náà sì.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀, láti sí fèrèsé ọkọ̀ kí ń ṣe nǹkan tí o burú. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ náà. Eléyìí dè jẹ́ ǹkan tó dára tí ó dè yẹ kí èèyàn kí i. Ọ mo ṣe, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Nígbà tí erò bá pọ̀, ìgbà yẹn mo máa ń ṣí fèrèsé ọkọ̀, ó dè jẹ́ ǹkan tí ó dára láti ṣe náà síbẹ̀.

Báwo ni o ṣe máa ń, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣepọ̀? Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣepọ̀ jẹ́ nǹkan tó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ní, ati láti máa ṣe. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà síbẹ̀síbẹ̀.

Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ máa ń kọ́wé pẹ̀lú ọwọ́, kí ènìyàn kọ́wé pẹ̀lú ọwọ́ kì í ṣe ǹkan tí ó dúró, ó jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe náà. Ìdí eyi tí mo fi máa ń ṣe àwọn eleyìí ó dẹ wa nínú àwọn ǹkan tí mo fẹ́ràn. Eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà láti ìgbà tí mo ti wà ní kékeré náà síbẹ̀.

Eléyìí de jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì náà ní gbogbo ìgbà ṣi, à láti ní, láti pín owó láti, ìlànà ìpolówó mi de jẹ́ ǹkan tí ó dára tí mo de ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, nítoripe ó jẹ́ nǹkan tí ó dára, ó dẹ́ je nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn tí ó de máa ń mú inu mi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí náà síbẹ̀síbẹ̀

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojumo? Fóònù mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gege bi eniyan mọ dé máa ń lò ó ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na tó yẹ, nitóri pé nǹkan tí ó dára ní bò ya fún ìgbà à bí ìwákàtí márùn-ún sí mẹ́fà ni mo máa n lò fóònù lójojumo, tó je pé mo máa n lò ó fún àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì, àwọn oúnjẹ ìpanu ni oúnjẹ tí mo dẹ́fẹ̀ràn láti máa jẹ́ ní ọ̀sán nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹ irú àwọn oúnjẹ wọ̀nyí. Nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ́ tùn ṣe pàtàkì fún mi láti máa jẹ́ ni ó dé jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà ní gbogbo ìgbà láti máa jẹ́ gidigidi.

Ẹlẹ́yi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn tí inú mi dè máa ń dùn sí. Mo dé máa ń ṣe ilé ní gbogbo ìgbà, mo dé máa ń kọ wọ́n sílẹ̀ náà fún ọjọ́ iwájú lọ́pọ̀lọpọ̀. Mo dé jẹ́ ènìyàn tó je pe mo máa n pa ọ́wo pamọ́. Irú kí ènìyàn máa pa ọ́wo pamọ́ jẹ́ nǹkan tí ó dára. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí, nítorí kó máa wónú mi dùn nígbà tí mo bá dẹ̀ ṣe ẹni gidi náà sí.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ tí mo máa ń lò ní ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ ọ̀tún kan tí ó dára, mo dè má ń lò fún gbogbo àwọn iṣẹ́ tí mo má ń ṣe. Nítorí pé eleyii jẹ́ ọwọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ nkan tí mo fẹ́ràn gidigidi ní gbogbo ìgbà náà, to de je nkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń kojú wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nígbà tí àwọn ìṣòro bá wà, mo mári daju pe, mo ṣe ìwádìí tí ó péye lórí wọn àti láti ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Eleyu dẹ́ jẹ́ ǹkan tí ó tun ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Eléyìí dẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó jẹ́ pé ó dàra kí fún àwọn ènìyàn náà. Àwọn àlá wọ̀nyí dè jẹ́ àlá burúkú tó jẹ́ wípé ìgbà tí mo wà ní ilé ìkàwé ìbẹ̀rẹ̀, mo ti ní àwọn aláìyé. Òdè jẹ́ àlá ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí àwọn ènìyàn mò dẹ̀ máa ń kọ àwọn àlá sílẹ̀ ní oríṣiríṣi ọ̀nà nítorí pé ǹkan tí ó dára kọ́ yẹ kí ènìyàn kí ó máa ṣe ni.

Kí ni o máa, kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi. Àwọn oúnjẹ tí mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ ni àwọn oúnjẹ tí ó bá dára ti o de wu mí. Yóò pé awon ounje wonyí jẹ oúnjẹ tí ó máa n ṣọ̀kàn dọ̀tun ìdí nìyí tí mo fi fẹ́ràn irú àwọn oúnjẹ báyìí. Wọ́n dẹ̀ jẹ́ àwọn oúnjẹ, àwọn bíi tíì ni áàrọ̀.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímélì rẹ? Àwọn ímélì mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣètò àwọn ẹ́léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní gbogbo ìgbà náà. Élèyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi tí mo dẹ̀ máa ń ronú nípa rẹ̀ ní gbogbo ìgbà. Mo dẹ̀ máa ń ṣètò àwọn nǹkan sílẹ̀ ní òrékòóré náà.

Èlé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà. A, tó bá de fẹ́ lọ fún ìsinmi ò wù mí láti lọ sí ìlú China. Ìlú China jẹ́ ibi tí mo fẹ́ràn gege bi ènìyàn nitoripe láti lọ sí ìlú China fún ìsinmi jẹ́ ǹkan tí ó dára. Mo máa bá àwọn ènìyàn tí ó pò pàdé àtí láti ṣe àwọn iṣẹ́ ọ̀tún ní ibẹ̀ náà. Ó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe gẹ́dẹ́gẹ́dẹ́.

Ṣe o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ kan tí o ṣe pàtàkì, o dẹ̀ wà nínú àwọn nǹkan tí inú mi máa ń dùn sí. Náà ni ìdí nìyẹn tí mo rí dájú pé mo ṣe gbogbo awọ́n nnkan tí mo nílò láti ṣe, tí ó lè jẹ́ nnkan tí ó dára náà. Mo dè máa ń ṣe elẹ́yìi ní gbogbo ìgbà náà nitori wípé nnkan tí ó dára tí ó de wumi láti máa ń ṣe ní gbogbo ìgbà.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo bá ń jẹun je ìgbà kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, mó dè ní ìwà tí ó dára lọ́pọ̀lọpọ̀. Nítorí ìgbà yẹn, mo máa ń ṣe àwọn nǹkan tí mo nwu mií láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mi ò kí ń jà, mi ò kí ń pariwo nígbà tí mo bá ń jẹun. Ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè wù mí láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ẹleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún oríṣiríṣi àwọn ènìyàn náà, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. À mọ́ dẹ̀ jẹ́ eeyan to je pé ìgbà tí ìparí ọ̀ṣẹ̀ ni mo máa fọ aṣọ mi torí ìgbà yẹn mo máa ráàyè láti fọ aṣọ. Tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí ó dára, ó dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. Ídi niyen tí mo máa ń ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé nǹkan tí ó dára, tí ó dè yẹ kí ẹniyan kí ó máa ṣe ni. Mo dè fẹ́ràn láti máa ya àwòrán ní oríṣiríṣi ọ̀nà náà, nítorí pe ó máa ń fún mi ní ọgbọ́n, imọ ati oye tí mo nílò láti fi ṣe gbogbo àwọn nǹkan tí mo fẹ́ ṣe yen.

Báwo ni o ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àṣìná rẹ? Àwọn ọ̀rọ̀ àṣìná mi jẹ́ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí àwọn ènìyàn. Mọ dà máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Àwọn ọ̀rọ̀ àṣìná mi jẹ́ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé mo máa kọ wọ́n sílẹ̀. Nígbà tí mo bá kọ àwọn eléyìí sílẹ̀, mi ò kí ń gbàgbé àwọn ọ̀nà yẹn mọ̀ dé máa lò láti máa rántí àwọn ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ àṣìná yìí.

Ẹlẹ́yìí dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi náà ní gbogbo ìgbà. Nígbà tí mo bá dẹ̀ máa mu ǹkan mí, mo máa n rí dáju wipé ọ̀pá ìfàmúra mi ò kí ń lò wọ́n. Nítorípé mo jẹ́ ènìyàn tí kò kí ń mu tíì, pàra ìdí niyi tí mo fi máa ń lo eléyì. Ẹleyìí dè jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń wù mí, tí mo dẹ̀ fẹ́ràn, tí ó dẹ̀ ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní ìgbà gbogbo. Àwọn.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ìgbà ìkẹ́yìn tí mo lọ wo eyín ní gẹ́gẹ́ bí ènìyàn, òun ni ìgbà tí mo lọ ṣe, à, ìgbà yẹn ní oṣù tó kọjá ni mo lọ wo eyín nítorí pé mo, mo ní àwọn nǹkan kan nínú eyín mi tí mo lọ wò. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ ṣe ní àyọ̀ àti àlàáfíà síbẹ̀síbẹ̀ náà.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa ń wo ilé yìí ní àná tí ó tó àti ní àná tí ó yẹ náà nítorí pé nǹkan tí ó dára, tí ó de é ye kí èyàn kí wọ́n máa ṣe. Èdè yìí ni tí mo fi máa ń ṣe ilé yìí ní gbogbo ìgbà náà. Nítorí pé ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Podcast yìí dẹ̀ máa ń fún ènìyàn láti mú èrò tuntun wá náà ṣe.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Látí má tọrọ àforíjì jẹ́ ǹkan ti o ṣe pàtàkì. Mo dẹ̀ má ń ṣe èléyii ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó si ye náà nítorí pé eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Eléyìí jẹ́ nǹkan ti o ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo igba náà nítorí o jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe, ó sì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì naa.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Ìdánwò rí pé mo mọ àmì ìràwọ̀ mi. Àmi, ìràwọ̀ mi ni acquirious. Acquirors i jẹ́ àmì ìràwọ̀ kan tí ó ṣe pàtàkì tí ó dè maa n múnú mi dùn gidigidi nítorí pé ó ṣe pàtàkì fún mi. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó de yẹ́ kí ènìyàn ṣe tí ó le mọ̀ ní gbogbo ìgbà náà nítorí pé o jẹ́ nǹkan tí ó dára.

Kí ni àwọn nǹkan tó máa wà nínú àpò ọwọ́ rẹ? Àpò ọwọ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mọ dé máa ń fi gbogbo àwọn ǹkan tí mo máa ń lò síbẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà nítorí pé ó máa ń jẹ́ kí ń ṣe gbogbo àwọn ǹkan tí mọ nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ.

Ṣé o máa ṣe ọjọ́ ìwárà tí lọ́wọ́ láti máa ṣe ọjọ́ ìwárà tí lọ́wọ́ jẹ́ nǹkan tí mo máa ṣe nígbà tí ayẹyẹ wa ṣe ṣílẹ̀ àbí nígbà tí, ah, ó bá yẹ kí n ṣe ní gbogbo ìgbà tó jẹ́ nǹkan tí ó dára. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára tí ó dà máa múnú mi dùn ní gbogbo ìgbà ní ìkórè ni.

Ṣé ò ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí. Mò dẹ̀ ní ọgbà ṣẹ̀yìn kule mí torí pé ọgbà yìí jẹ́ ǹkan tó dáa tó jẹ pé mọ dẹ máa gbin oríṣiríṣi àwọn ǹkan sí. Ọgbà jẹ́ ǹkan tó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn tó rí pé máa ń lò fún oríṣiríṣi àwọn ǹkan láti fi gbin àwọn ǹkan, àwọn irúgbìn àti àwọn ẹ̀fọ́ tí wọ́n ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣepọ̀? Láti máa yan àwọn alábàáṣisepọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ tori ó jẹ́ nǹkan tí ó dára. Eléyìí wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi láti máa ṣe ní gbogbo ìgbà nitorí pé nǹkan tí ó dára láti ṣe ni nígbà tí ayọ̀ bá ṣí sílẹ̀ láti ṣe irú àwọn eléyìí. Nígbà tí.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè Spanish jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹrùn mi láti kọ́, nítorí pé jẹ́ èdè kan tí ó máa ń mú ọgbọ́n ìmọ̀ àti òye, àti nǹkan tuntun wá ní gbogbo ìgbà náà. Èdè yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé nǹkan tí ó dára ni kí ènìyàn kí ó máa kà ní gbogbo ìgbà náà ṣe.

Nígbà wo ni ìran máa ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Ẹ̀rọ ayára bí àsá tuntun jẹ́ ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì tí inú mí demá dùn sí ní gbogbo ìgbà náà. Ẹ̀rọ ayára bí àsá yìí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti inú. Ẹ̀rọ ayára bí àsá jẹ́ ẹ̀rọ kan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń munú mí dùn nígbà tí mo bá lò wọ́n.

Bódè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí inú mi dẹ máa ń dùn si lóore kóòrè ní gbogbo ìgbà tí mo bá ṣe ìru àwọn eléyìí náà. Àwọn àgbàlá ajó mi dẹ̀ jẹ́ àgbàlá ajó kan tí mo fẹ́ràn tó je pe igbá mi máa jó ko tí mo ti máa gbà fefe sára láti ṣe àwọn nǹkan tó tún ṣe pàtàkì sí mi ní oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí ènìyàn irú ẹlẹ́yìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti ṣẹ̀ náà síbẹ̀.

Àkókò ọdún ọ̀nà Férànjà, gẹ́gẹ́ ọdún tí mo Férànjà ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì jẹ́ ìgbà kan tí ẹkùn Férànjà rẹ́ bí ènìyàn, tó jẹ́ ìgbà kan tó máa ń mú nínú nídàn tí mo dà máa ń ṣe, gba àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe. Ni àkókò, mo dà máa ń bá àwọn ènìyàn tí ó pọ̀ pàdé ní oríṣiríṣi ọ̀nà náà, ìdí nìkan pé inú máa ń dùn ní gbogbo ìgbà náà láti hu àwọn nǹkan tí mo nílò láti ṣe oni dáradára sí ọ̀nà.

Ṣé o máa sáré láti máa sáré wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bi ènìyàn. Mo dẹ̀ máa ṣe eléèyi ni orekoore náà nígbà tí àyè bá ṣí sílẹ̀, nígbà tí mo bá lọ fún ìdíje, nígbà tí mo wà kí n máa lọ fún ìdíje fún sáré. Eleyi dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì rẹ́rọ̀ tí mo dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára ni tí ó dẹ̀ máa mú mí dùn lọ́pọ̀lọ́pọ̀.

Nítorí pé eléyii jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti ṣe ìdúnádúrà wá nínú àwọn ǹkan tí ó dára, tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà mo dẹ̀ máa ń ṣe eleyi ní ọ̀nà tó tọ́ boya nínú ọjà àbí nígbà tí mo bá ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn òṣìṣẹ́. Éleyi jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo ti ṣe kẹ́yìn tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì gidi gidi ní gbogbo ìgbà náà ṣe. Àwọn ilé yìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára nígbà tí mo bá wà nínú ọkọ̀ máa, mí ò kí n bínú. Nítorí pé kí ènìyàn máa búrú nínú ọkọ̀ kì í ṣe ǹkan tí ó bojú mu. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí n bínú. Ó dẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí nìyẹn tí mo kì í fi ṣe àwọn lé yi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Òde máa ń ṣètò àwọn èyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nítorí pé nǹkan tí ó dára tí ó lè yẹ kí èèyàn kí ó máa ṣètò rẹ̀. Òde máa ń ṣètò rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Elẹ́ de wa nínú awọ̀n nkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èèyàn tó pọ́n jẹ́ nǹkan tó ṣe pàtàkì.

Ṣé mo máa ń fẹ́ràn àwọn, àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn ìpàdé kan tí ó dára tí mo dẹ̀ máa ń gbà ní oríṣiríṣi ọ̀nà náà. Eléyìí dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó si iyè náà. Láti gba ìpè lórí fóònù kì í ṣe nǹkan tí ó dára, mo dẹ̀ máa ń ṣe àwọn ipàdé yìí ní ọgbọ́n náà pẹ̀lú ènìyàn.

Báwo ni ìgbéyàwó isẹ tó kẹ́yìn se ri? Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí ó lárinrin náà. Nígbà tí mo dẹ lọ síbẹ̀ a ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ó pò, ó de máa n mú inu mi dùn ní gbogbo ìgbà tí mo bá rántí àwọn eléyìí nitori wípé nǹkan tí ó dára tí ó de yẹ kí èeyàn kí ọ ma se won ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀ ní gedegede.

Ibo ni o ti máa ń ra nǹkan? Látí máa ra nǹkan jẹ́ nǹkan tó dára, mo dè máa ń ṣe eléyìí nínú ọjà. Nígbà tí o bá wù mí láti ra nǹkan, ọjà ni mo máa ń lọ. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, tí mo dè fẹ́ràn láti máa ṣẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn náà idi niyen tí mo fi máa ń ṣe eléyìí. Eléyìí lè jẹ́ nǹkan tí ó dára ti ó dè ṣe pàtàkì gan.

Nígbà wo ni mo máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí mo bá wà nínú ilé. Nítorí pé ilé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dára tó diẹ́ kí ènìyàn máa ṣe náà. Mo lè máa ṣe ilé ní ìgbà tí ó tó àti ní ìgbà tí ó yẹ. Nítorí pé ilé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe rẹ́gbẹ́ ènìyàn. Èdè ènìyàn tí mo fi máa ń ṣe ilé ni gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára ni.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà nítorí pé nǹkan tí ó dára láti máa ṣe ni á dẹ̀ dára kí gbogbo àwọn nǹkan tí èèyàn ṣe ó wà ní dédé náà. Mo dẹ máa ń rí dájú pe, mo máa ń wà nínú ilé nígbà tí òjò bá rọ̀ nítorí pé nígbà tí òjò bá rọ̀, mi kò fẹ́ràn òtútù. Mo máa ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan boya kí ń máa kawe abí kí ń máa ṣeré nínú ilé náà. Eléyìí dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi.

Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì sí mi nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ni mo dẹ̀ ṣe eléyìí kẹ́yìn náà, nígbà gbogbo mo dẹ̀ máa ń lọ sí ilé ìkàwé nígbà tí a bá bá fẹ́ ṣe ìdánwò ni mo máa ń lọ láti lọ gbaradi fún ìdánwò, tó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ láti ṣe firú àwọn eléyìí náà.

Ṣé o máa ń ṣe ìmú dojuwon software re? Ìmudojuiwon software jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ ǹkan tí òdara ná mo dé máa ń ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé láti máa ṣe imudojuiwọn ìwọ̀n software wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléèní gbogbo ìgbà náà.

Yàrá wo nínú ilé rẹ ni ó fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé yè mi yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù. Yàrá yìí jẹ́ yàrá kan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ibẹ̀ ni mo máa ń fẹ́ràn láti máa wà ní gbogbo ìgbà. Ìdí nìyẹn tí ọ pé yàrá yìí jẹ́ yàrá kan tí ó dára tí ó lẹ́wà tí mo dẹ̀ fẹ́ràn ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Èdí nìyẹn tí mo fẹ́ràn yàrá yìí gidi.

Èlé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mọ̀dẹ̀ máa fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ǹkan tí ó dára tí ó le yẹ kí ènìyàn máa ṣe ni. À láti ìgbà tí ó kẹ́hìn tí mọ̀dẹ̀ lọ sí ìṣẹ́gun ọdẹ ni ìgbàgbọ́ tó jẹ wí pé àmo wa ni ìlú wa, alábule wa lọ́hùn ní ìgbà kẹ́hìn ti lọ sí ìṣẹ́gun ọdẹ pẹ̀lú ẹgbọn odẹ jẹ́ ìgbà kan tí ó dára.

Ṣé o ti lọ òde rí? Mo ti lọ sóde rí. Láti lọ sóde wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Eléyìí jẹ nǹkan tó tùn sé pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Eléyìí dẹ̀ wà nínú àwọn nǹkan tí ó máa ń mú mí dùn tí mo lè fẹ́ràn. Ìdí niyẹn tí wọ́n máa ń ṣe àwọn ilé yi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ na ńitori pé nǹkan tó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Báwo ni tábìlì iṣẹ́ re ṣe ri? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èèyàn ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà. Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí mo fẹ́ràn, ó dẹ̀ jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí èniyàn nitóri pé, ó jẹ́ nǹkan tí o lówó lórí, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó ní kí ó dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà náà.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù kẹfà ọdún. Ìgbà yí ni ọjà tuntun máa ń dé. Ọdẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà tó dẹ̀ yi kí gbogbo àwọn ènìyàn kí wọ́n mọ̀. Ìdí nìyẹn tí mo fi máa ń polówó àwọn léyi ní ìgbà tí ó tó àti ní ìgbà tí ó dẹ̀ ye naa. Ti ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ó dẹ̀ ye kí ènìyàn kí ó máa ṣe ni.

Orú, orin wo ni o fẹ́ràn láti gbọ́? Orin tí mo fẹ́ràn láti gbọ́ jẹ́ orin kan tí ó ṣe pàtàkì tí mo le fẹ́ràn gege bí ènìyàn, o dẹ wa nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà. Ẹ̀dínìyen tí mo fi máa ń ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo de fẹ́ràn orin àwọn ìgbàgbọ́. Orin àwọn ìgbàgbọ́ jẹ́ àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gidi gidi. Mo de jẹ́ àwọn ènìyàn tó pé tí màá bá fẹ́ rán àwọn ènìyàn, a máa ń ran àwọn lowọ̀ ní oríṣiríṣi ọ̀nà. Boyá kí n fún wọn ní owó, kí n ṣe àlàyé ọnà fún wọn àti láti ṣe ǹkan kan náà. Eléyè jẹ́ ǹkan tí ó dára tí ode yekí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà sébẹ́sẹ́bẹ̀

Ilé yìí wà nínú àwọn nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ẹgbẹ́ ìdárayá tí mo lè fẹ́ràn ni ẹgbẹ́ ìdárayá ẹ̀yìn orí-ori ìtàgé. Eré orí ìtàgé jẹ́ ìdárayá kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà nítorí pé elé yìí wà nínú àwọn nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè máa mú nu mi dùn nígbà tí mo bá ṣe àwọn elé yìí náà.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dára dára? Láti má ka àdéhùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mọ dẹ́ máa rí dájú pé mọ máa ń ṣe elẹ́yìi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá ní àdéhùn tí àwọn ènìyàn fún mi lórí àwọn nǹkan kan, mo máa rí dájú pé mo máa ka àwọn àdéhùn yìí. Nítorí pé kí ènìyàn ka àwọn àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà. Ìdí nìyẹn ti mọ máa ń ṣe àwọn eléyìí.

Báwo ni ọ̀ṣẹ̀ máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Látì pín owó náà pẹ̀lú àwọn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí ni ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo dẹ̀ fẹ́ràn láti máa pín owó ní ọgbọọgb lalai, sí àní àní, àbí ìjà ní orí rẹ̀. Bí ó dẹ̀ wáá ní àwọn nǹkan tó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé eléyìí jẹ́ nǹkan tó dára.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Látì máa rìn ní àlàáfíà jẹ́ nnkan tí ó dára, mo dà máa ń ṣe eléyìí nítorí pé nígbà tí èèyàn bá rìn ní àlàáfíà, nnkan tí ó máa mú ni èèyàn dùn ni, tí ó dè ṣe pàtàkì. Eléyìí wà nínú àwọn nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa ṣe, nítorí pé eléyìí jẹ́ nnkan tí ó dára tí ó dè ṣe pàtàkì gidi gidi.

Ẹlẹ́yìdè jẹ́ nǹkan tí ó dára, mo de mari dájú pé wọ́n máa gbọ́ èrò àwọn oníbàárà ní oríṣiríṣi ọ̀nà. Bóyá ní orí fídíò, ní orí ímélì, tabi láti gba ìpè ní orí fóònù, àwọn eléyi ni mo máa ṣe láti gbọ́ èrò àwọn oníbàárà. Ó de je nǹkan tí ó dára tí ó de ma inumi dùn nígbà tí mo bá ṣe àwọn eléyi ni gbogbo oríṣiríṣi ọ̀nà tí ó de jẹ́ nǹkan tí ó dára náà.

Ṣé ó máa ń jẹ gọ́ọ̀mù? Láti máa jẹ gọ́ọ̀mù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Nítorí pé eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí èèyàn. Ìdí ǹiyẹn tó je wipe nígbà tí ayẹ bá ṣi si ile, mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ọ̀nà náà, nítorí pé nǹkan tí ó dára láti máa ṣe gẹ́gẹ́ ní.

Oṣù wo ni o fẹ́ràn jù nínú ọṣù wo? Nínú ọdún mi o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù Fẹ́buárì. Ọ̀ṣẹ̀ Fẹ́bàárì jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ oṣù tí mo máa ń pinu fún àwọn nnkan kan tí wọ́n ṣẹ pàtaki fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí jẹ́ ǹkan tí ó dára ní gbogbo ìgbà tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe gbogbo àwọn nǹkan tí maa n rọrùn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa rí ìpèsè ohun àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí àwọn ìpèsè wọ̀nyí ní gbogbo ọ̀nà. Bẹ́yà nígbà tí mo bá lọ sójà láti lọ ra wọn. Eléyi dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ṣe èmi tí mo dẹ̀ máa ṣe ní oríṣiríṣi ọ̀nà náà tí ó dẹ̀ dára. Kí ni òkè ó sì máa ṣe gbogbo àwọn eléyìí náà máa.

Ṣé o máa ń mu àwọn mímu protein? Àwọn mímu protein jẹ́ ǹkan tí ó dára, wọ́n dẹ jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa mú náà nítorí pé àwọn mímu protein jẹ́ àwọn ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Elédè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ọ̀nà náà nítorí pé ǹkan tí ó dára ni, tí ó lè yẹ kí ó ṣe pàtàkì fún ènìyàn náà.

Ṣé o máà n, kí ni o máa ń ṣe kí o tó lọ̀ṣùn? Kí n to ló lọ̀ṣùn máa ń ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ nínú ilé, tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn boyà kín wo àwọn ètò kí n tó lọ̀ṣùn. Eléyii dè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń ṣe ní oríṣiríṣi ọ̀nà, èso pẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe ni.

Ní ọ̀nà tí ó yẹ náà, eleyi de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ti lọ sí Àgo, Àgọ́ jẹ́ ibi kan tọ́je pé mo fẹ́ràn nígbà tí mo wà ní kékeré ni mo ti máa ń lọ sí Àgọ́, tí mo máa ń lọ bá àwọn ìyá mi ní oko, ó dẹ̀ jẹ́ ǹkan tó dára náà. Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi ní gbogbo ìgbà láti máa ṣe nítorí pé ǹkan tí o dẹ̀ dára ni.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Láti máa tan ìkíni lórí fóònù mi jẹ́ nǹkan tó máa ń fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nítorí pé nǹkan tí ó dára ni. Ó dè jẹ́ nǹkan tí ó dára sí i. Elé'dé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà tí àjọyọ̀ bá ṣiṣẹ́ lẹ̀ fún mi náà ṣe.

Eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dè mọ̀ bí a ti ń wẹ̀ nítorí pé eléyìí ìjẹ́ nǹkan tí mo kọ̀ nígbà tí mo wà ní kékeré. Eleyii jẹ́ nǹkan tí ọmọ mu inu mi dùn nígbà tí mo bá mọ bí a ṣe ń ṣe eleyii ná. De je nǹkan tó dáa tí ẹkùn tí máa ń ṣe láti ìgbà tí ìmọ̀ ti wà ní kékeré náà tódẹ̀díé nǹkan tí ọmọ mu inú mi dùn ní gbogbo ọ̀nà náà síbẹ̀ sí.

Ṣé o fẹ́ràn jíjọ́? Látí máa jó jẹ́ nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ́ wà nínú àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi náà tí mo dẹ̀ máa ń rí pé mo ṣe ní gbogbo ọ̀nà. Nítorí pé eléyii jẹ́ nnkan tí ó dára, nígbà tí mo wà ní kékeré mo máa ń lọ fún ìdíje fún àwọn tí wọ́n ń jó, ó dẹ́ jẹ́ nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà, tó dẹ́ jẹ́ nnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń di ọjà abọ̀. Eléyii de jẹ́ nǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe bẹ́ẹ̀. Nígbà tí mo bá rí àwọn nǹkan tí mo fẹ́ràn, nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń ṣi ile láti lọ ra àwọn nǹkan bí ẹlẹ́yií. Ó de jẹ́ nǹkan tí ó dára àti àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ wà nínú àwọn nǹkan tí mo máa ń kojú pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń kojú wọn pẹ̀lú ọkàn, pẹ̀lú ọgbọ́n kan nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ rò pé mo máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi lọ́pọ̀lọpọ̀ náà. Mo dẹ̀ máa n rí dájú pé láti máa jẹun pẹ̀lú àwọn òníbárà, mo máa ń ṣe ilé nígbà mìíràn tí aye re bá yọ sílẹ̀ nítorí pé eleyii jẹ́ nnkan tí ó dàbí kí ènìyàn máa fifẹ́hàn fún àwọn ènìyàn. Eleyii dè jẹ́ ǹnkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé nǹkan tí ó dára láti máa ṣe ni.

Ẹlẹ́yi dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi, kí ó de yẹ kí èèyàn kí ó máa ṣe nígbà tí ó bá dẹ wùnmí láti fọ ọkọ̀ míì han ní ìgbà tí ìparí òṣè bá wà. Nítorí pé ìgbà yẹn, mo máa rí ààyè láti máa fọ ọkọ̀. Ó de jẹ́ nǹkan tí ó dára, tí ó dàá ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe. Ìyẹn ní ọjọ́ sáturday ni mo máa fọ ọkọ̀ mi náà síbẹ̀.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Látí máa kọ ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ẹ̀yàn tí ó dára, tí ó lè ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe lẹ́yìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe náà. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣe àwọn ẹlẹ́yìí ní gbogbo ìgbà tí ayẹ́rẹ̀ bá ṣíṣe láti ṣẹ. Nítorí pé nǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣẹ ní gbogbo ìgbà jẹ́ ní ènìyàn tí ó máa ń ṣe àwọn ẹlẹ́yìí ní orikórè náà ṣe.

Àkókò wo ni o fiṣẹ́ rẹ sí? Àkókò tí mo fiṣẹ́ mi sí jẹ́ àkókò kan tí ó ṣe pàtàkì, ó dẹ́ jẹ́ àkókò kan tí mo nífẹ̀ẹ́ sí náà. Mo dẹ̀ fi iṣẹ mi si dédé aago mẹ́jọ àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yí ni mo máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo máa ń ṣe àmọ́ mo máa ń ní ìdáni dúró lẹ́nu iṣẹ́ ní ọ̀sán ni dédé aago mẹ́sàn án sí aago méjì. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń kojú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti pé mo lè gba àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní ìgbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ náà, nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ni.

Ó dẹ̀ ṣe pàtàkì tí ó dẹ̀ dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn ìgbà ìrántí tí mo dẹ̀ rántí nígbà tí mo wà ní ìgbà ọmọdé ni tó jẹ́ wípé ìgbà tí mo kọ́ bí a ti ń péjá. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ fún mi ní ìfẹ́ tí ó dẹ̀ pọ̀ ná. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà tí mo bá dẹ̀ rántí láti ṣe àwọn eléyìí náà. Àwọn eléyìí.

Ẹlẹ́dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti mú gẹ́gẹ́ mú. Òdè máa ń ṣètò agogo ijí mi sí déédé agogo mẹ́fà ní àárọ̀ kòṣòwò tó ni mo máa ń jí láti ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo lérò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti láti ṣe ní ọ̀nà tí ó ti yẹ. Ẹlẹ́dè jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹlọ́ jojú mọ́ nítorí pé ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni.

Ẹlẹ́rìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mò dè máa ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá lójoojúmọ́ nítorí pé iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kan tí ó pò. Mò dè tún máa lo fóònù mi láti máa ṣiṣẹ́ ní ojoojúmọ́ náà. Ó dè jẹ́ nǹkan tí ó dára. Ẹlẹ́rìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí àwọn ènìyàn kí ó máa ṣe ní ìgbà mí tí àyè rẹ̀ bá wá sílẹ̀ náà.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ ǹkan kan tó ṣe pàtàkì mọ́ dẹ̀tì rìn pẹ̀lú ilé rí. Nítorí pé ọkọ̀ ojú irin jẹ́ ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń rìn pẹ̀lú àwọn ẹlẹ́rìí nígbà tí ọ̀nà rẹ̀ bá ṣí sílẹ̀. Ọ̀dẹ tun jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn torí pé ǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn ó máa rìn pẹ̀lú ẹ̀ nígbà tí ọ̀tọ̀ àti nígbà tí ó ṣe yẹ ni.

Irú aṣọ wo ni o fẹ́ràn wò? Aṣọ tí mo fẹ́ràn wò gẹ́gẹ́ bí ẹ̀yàn ni aṣọ tí ó bá lẹ́wà tí ó fẹ́lẹ́ tí ó dẹ dàbí agbádá. Àwọn aṣọ wọ̀nyí jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Tó dẹ jẹ́ nǹkan, eléyìí dẹ jẹ́ nǹkan tí ó dára tí mo tẹ̀ fẹ́ràn ní gbogbo ìgbà náà tí àyè rẹ bá ṣi silẹ nítorí pé nǹkan tí ó dára ni.

Yíò dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gẹ́dẹ́gẹ́dẹ́ náà sì ẹranko ọ̀sìn tí mo dẹ̀ ní ni ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ mọ ilé pé ó máa ń ṣe ìtọ́jú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nítori pé ẹranko ọ̀sìn jẹ́ ẹranko ọ̀sìn kan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì, tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo máa ń rọrùn nítorí pé nǹkan tí ó dára tí ó dára mi láti máa ṣe ènìyàn èdèènìyàn tí mo fi máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye náà ó dè wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà ó dè jẹ́ nǹkan tí ó dára gídíigidi. Mo lè máa ń rọrùn nígbà tí mo bá sùn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Mo si kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ní oṣù tí ó kọjá, nígbà tí olórí iṣẹ́ mi rán mi lọ sí láti lọ kọ́ àwọn ètò kan ní ìlú mìíràn tó lè jẹ́ nǹkan tí ó dára. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe àti láti máa ṣe eleyìí ní gbogbo ìgbà náà ṣe gẹ́gẹ́.

Kí ni ọ máa wà nínú òṣìṣẹ́ tuntun? Àwọn òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ ṣi. Wọ́n lè máa wà ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ọgbọ́n ìmá tó yẹ tí wọ́n ní láti fi ṣe gbogbo àwọn iṣẹ́ tó dá fún wọn. Àwọn èleyì máa wà ní òṣìṣẹ́ tuntun. Wọ́n lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi náà ní gbogbo ìgbà. Àwọn eleyi mi dà wà nínú àwọn ǹkan tí mo máa lò láti pè mo gba àwọn òṣìṣẹ́ tuntun sí ibi iṣẹ́ náà sí.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn gege bi ènìyàn, òun ni irú ojú ọjọ́ tí ó ṣe pàtàkì sí mi tí a lè mọ̀ sí i, àwọn irú ojú ọjọ́ tí ìgbà tí òjò bá rọ̀. Nígbà tí òjò bá rọ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn lẹ́gbẹ̀ẹ́ ènìyàn, ó de jẹ́ ojú ọjọ́ tí inú mi máa dùn gidigidi tí mo dẹ̀ fẹ́ràn dáradára sí i níbẹ̀.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le tí mo fẹ́ràn ni ìmọ̀le òwúrọ̀. Ìmọ̀le òwúrọ̀ jẹ́ ìmọ̀le kan tí ó dára, tí àwọn oní ìbọ̀lẹ̀ sọ wípé ó dára ní àgọ ara ènìyàn. Di yẹn, tí mo fi máa ń lo àwọn ìmọ̀le yìí. Elérìndè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, torí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà. Nítorí pé nǹkan tí ó dára, tí ó lè ṣe pàtàkì fún ènìyàn ni gédégbéde.

Àkọ́kọ̀ mélòó ni o máa lo ṣun? Mi Má sun dídi ago mesán. Tọ́ pé ìgbà ẹyi máa rí ààyè láti ṣe ẹ̀rọ àwọn eléyìí, ó dà jẹ́ ǹkan tí ó dára tí ó dà má mú mi dùn nígbà tí mo bá ṣe ẹ̀rọ àwọn eléyìí náà. Eléyìí dà jẹ́ ǹkan tí ó dára tí ó dà ṣe pàtàkì tí mo dà má ń ṣe ní gbogbo ìgbà tí ààyè rẹ̀ bá ṣe ṣẹ́lẹ̀ ní ojoojúmọ́ náà.